Ọ̀nà láti ẹnuọ̀nà mi dé òpópónà, ó jẹ́ ǹkan tí ó rọrùn púpọ̀. Láti ẹnu ọ̀nà mi de òpópónà ko jina rara tí a bá ti bọ́ sí ìta nínú ẹnuọ̀nà mi, orí ilé orí òkè ni mò ń gbé. Tí a bá ti bọ́ sí ìta láti inú ọ̀dọ̀ mi, a á rí àwọn sọ́ọ̀bù ní apá òsì àti apá ọ̀tun. Tí a bá ti jáde sí ìta sí orí títì, a wà yí sí, ẹ́, apá òsì. Tí a bá ti rìn síwájú díẹ̀, a dé òpópónà kò jìnnà rárá. Bẹ́ẹ̀ni kosi kosi lẹ láti rin. Nígbà tí a bá bọ́ sí ìta, tí a bá ti jáde sí apá òsì, tí a bá ti bọ́ sí apá òsì, iná lá kan, ọ̀nà lọ́ọ̀kan. Oríṣiríṣi sobu lo wa ni apa ọ̀tún àti ni apa osi. Tí a bá sì le dé ojú ọ̀nà ni a ti máa rí àwọn ọkọ̀ kéékèèké tí a máa ń kó àwọn èrò láti ibì kan lọ sí ibòmíràn níbi tí ó jẹ́, tí èsì kí ṣe ọ̀nà jíjìn rárá. Ojú ọ̀nà bẹ́ẹ̀, ojú ọ̀nà yìí ni a sì tọ máa rí àwọn ọ̀kadà, alùpùpù àti àwọn tí wọ́n ń lọ ibi iṣẹ́ àtàwọn tí wọ́n ń ṣe ìrìnàjò. Ojú ọ̀nà ńlá ni ojú ọ̀nà tí ó wà ní, ẹ́, tòsí ẹ̀bá ilé mi nítorí pé, ẹ́, àárín bí ọjà Gbánṣàṣà, ibẹ̀ ni ilé mi wà.

Rárá o, èmi kò fún èèyàn ní ẹ̀jẹ̀ rí o. Nítorí pé àkọ́kọ́, wọ́n ò mọ bí ẹ̀jẹ̀ ṣe pọ̀ lára mi tó. Elékeji hun ò ṣe sábà bíi wípé èyàn kan tó sún mo mi o nílò ẹ̀jẹ̀ rí. Elékẹta n tí rò ó rí rárá pẹ kí n fún yàn ní ẹ̀jẹ̀. Kì si ṣe pé n lè fún èèyàn ní ẹ̀jẹ̀ o, ní wọn ìgbà tí mo bá ní agbára láti ṣe bẹ́ẹ̀ àti pé tí ẹni tí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ fún tí ó tọ́ sí láti ṣe bẹ́ẹ̀ fún. Lẹ́yìn èyí, n rò pé ǹkan kan lè fa ti màá fi fí ẹ̀jẹ̀ sílẹ̀. Mo gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ sílẹ̀ lórí ǹkan tí ó ní ìtumọ̀.